Tí má fẹ́ jáde mo máa ń mú kọ́kọ́rọ́ mi, mo máa ń mú dání àbí tí máa ń ní ẹni tó ń bọ̀ wá lé tí kí n máa fi òní apá ibi tí mo máa ń fi sí tí ẹlu mìíràn tí ti dé tí òní ti dé bẹ́ẹ̀. Bí bá ti fi síbẹ̀, máa fi síbẹ̀, bí bá ti fi síbẹ̀, màá sọ kún un pé, ọ̀gbẹ́ni o, ara ilé tó bá jọ́rẹ̀ pé ibi apá ibi tí mo fi sí ní, mọ́ nílà tí mo fi sí ẹ̀mí ilé wa. Lágbàlá wa nígbà mí, mo fi sí ibi gáràjì wa tí ó ti rí bíi mu.

Ọjọ́ tí mo ní fún ìsinmi, eléyìí ò pọ̀ rárá. Lọ́dọdún ọjọ̀ ìsinmi tí mo ní fún ìsinmi náà ni Sátọ̀dé. Sátọ̀dé ni mo ní fún ìsinmi torí láti Monday àti ọjọ́ Saturday-- àti ọjọ́ Sunday, láti Monday títí di Friday, màá lọ ibi iṣẹ́. Màá lọ ibi iṣẹ́, màá sì lọ sukuru. Ọjọ Sunday àti Saturday nìkan ni mo ní fún ìsinmi tí màá fi ronú, tí màá fi ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan.

Tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ àwọn podcast èyí nípa tó sọ̀rọ̀ nípa àìlera, tó sọ̀rọ̀ nípa bíni, tó sọ̀rọ̀ nípa business àbí kí ma wo YouTube kí mo, kí ma gbọ́ orin gospel àbí kí maa, kí ma gbọ́ rédíò nígbà mi. Àwọn ǹkan tó bá ṣàṣà wà ní, mo máa ń gbọ́ tí ó bá fi ìmọ̀ dí tí, tí n tó fi máa ní ìmọ̀ sí.

Bí mo ṣe máa ń gbáradì fún ọjọ́ gígùn ni àbí ọludé gígùn ni pé màá ra àwọn nǹkan tí mo ní láti rà bí i oúnjẹ màá rà sílẹ̀, màá rà aṣọ, màá rà àwọn nǹkan mèremère sílẹ̀ fún ọlude tàbí ọjọ́ gígùn tó ba wà, láti ṣe, máa ra sílè, kí ebi má file bàa pami.

Nípa títà ní ọjà, àwọn ohun tí mò ń tà ni mò ń ta bàtà, mò ń ta aṣọ. Bí mo ṣe máa ń tajà ni pé máti n bá ti dé ọjà, màá ko àwọn ọjà mi, màá pèrò ọjà mi, màá kọ síta, màá sì pè yàn pé "à! Ẹ wá bá rajà". Ọjọ́ tí mo sì máa ń tajà ni, mò máa ń tajà lọ́jọ́ Monday, Tuesday, Wednesday, Thursday títí di Friday.

Ọjà tí mo máa ń lọ náà ni ọjà, ọjà, ọjọ́ a, ọjọ máàrún máàrún, èyí ni ọjọ́ ajé, ọjọ́ tó sì jẹ́ ọjọ́, ọjọ́ ọjà gọ̀ńgọ̀ń gọ̀ńgọ̀ń, torí ọjọ́ yẹn ni mo le rí àwọn nǹkan tí mo fẹ́ rà torí ọjọ́ mìíràn mo lè lọ sọ́jà kí má rí nǹkan tí mo fẹ́ rà dúdú. Ju kí n tó dé ọjọ́ ọjà lọ, so ọjọ́ ọjà ni mo máa ń lọ sí ọjọ́ ọjà.

Nínú ohùn tí mio kabamọ ni ipinu pé mo setan láti tẹle Jésù torí ó, òun ni bẹst thing to le ever ṣẹlẹ̀ sí, sí ọmọ ènìyàn. Ìpinnu tí mo ṣe tí mi ò kábàámọ̀ ni, ìpinnu tí mo sì tún ṣe tí mi ò kábàámọ̀ ni pé mo, mo ṣe business kan mo sì kowo sí i, ó sì mú èrò rere, ó mú ẹ̀, ó mú ẹ̀pọ̀ wá bí ọ̀pọ̀ sí ìgbà tí mo, ó mú wá fún mi tí mi ò ṣe, mi ò ṣe, mi ò kábàámọ̀ lónìí.

Màá tọ́jú àwòrán ni pé mo máa save rẹ̀ sí orí fóònù èyí tí wọ́n ń pè ní Google Cloud, bíi cloud storage. Orí bẹ́ẹ̀ ni mo máa si, ni mo máa fì si, tí m bàá si fẹ́ ṣe ìrántí ìdílé mi àbí ẹ̀gbọ́n mi kankan. Màá mú fóònù mi wò, màá sẹ́kìrẹ̀, màá sẹ́kìrẹ̀. Ó máa ń fi ṣe ìrántí àwọn ìdílé mi, àwọn èyí tí mo, tó tì pẹ́ tí mo ti rí àtàwọn èyí tí ó ti pẹ́ tí mo ti rí. Mo máa ń fi ṣe ìrántí wọn, tí màá fẹ́ ràntì wọn, mo máa lo àwòrán yẹn tí mo fi pamọ́ sórí fóònù mi àbí èyí tí mo bá fi pamọ́ sí inú ilé.

Ẹni tí mo máa ń jẹ́ kí fóònù mi gbóná ni pé ìgbà tí mo bá lòó, tí mo ní fi-- mo ní nǹkan tó wà important, tí ó ṣe pàtàkì gidi tí mo fẹ́ fi ṣe, mo máa ń jẹ́ ó gboná nítorí màá ní di atí màá lòó títí, títí, tí n ba si ti rípé ó n gboná, màá gbé kalẹ̀, màá jó sínú kú ma bá fi nǹkan kó ri rẹ̀ tutù díẹ̀ si nítorí pé mo sì mọ̀ pé màá si padà lòó, ṣo maa jẹ́ kí orí rẹ̀ kó simi.

Bí mo ṣe n máa ń yan ẹ̀bùn ni pé màá lọ sí ọjà, màá ra aṣọ, aṣọ náà ni màá wo lo. Ọjà náà ni mo ti ń ra àwọn ẹ̀bùn yẹn. Màá rà ẹni kẹ́ẹ́ni tí mbá sì fẹ́ fún, màá na ọwọ́ rẹ̀ sí pé gba ò pé mo fẹ́ yin ẹ̀bùn, tó bá sì já rà mí náà ni mo fẹ́ yin ẹ̀bùn fún, màá rà, màá mú wá lé, màá sì fún árámi.

Mo mọ bí a ti ń wẹ̀, mó mọ dáadáa. Bí a bá fẹ́ wẹ̀, a kọ́kọ́ bomí ara, tá bá ti bomi ara, aa wo ṣẹ́ sí kẹ̀ǹkẹ̀, tá bá ti wo ṣẹ́ sí kẹ̀ǹkẹ̀, a bẹ̀rẹ̀ láti orí, tá bá ti bẹ̀rẹ̀ láti orí, a wẹ ara wa, a kọ́kọ́ wẹ orí wa, a fojú wa, tá bá ti fojú wa, a wá fọ abíá wa, a fọ ọwọ́ wa, a fọ mọ́ ẹsẹ̀, wà fọ̀ ọ, títí tí ó fi dé ìtẹ́ ẹsẹ̀ wa, tá bá ti fọ tán, a wá bo ní sára. Èyí ni bíbí tí kẹ̀ǹkẹ kò bá dé àbí a need là tí máa bẹ̀rẹ̀ sí máa fọlẹ̀ ẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí mo lè rò fún ìlera. Bíi àwọn fúítù, protíìnì, kabọ́háídírátì, mínírà. Àwọn oúnjẹ tí mo máa ń lò, mo máa ń mọ̀ ara àwọn oúnjẹ mo máa ń jẹ. Àwọn oúnjẹ tó wà fún tí mo lè rò fún ìlera, mo máa ń jẹ dáadáa kí ara mi ba fi ṣe kámọ́ kámọ́, kí èsì mí, kí ẹ́yan ma gbójú ojú orí ẹ́mọ́

Ìkíni ọ̀wọ̀ fún àwọn àgbà jẹ́, tí má fẹ́ kí àwọn àgba, mo máa sọ fún wọn pé "ẹ kú oorọ̀ bàbá mi", àbí "ẹ kú oorọ̀ sà", "ẹ kú ọ̀rọ̀ ma", timo bá sì tí sọ fún wọn, wọ́n a sọ fún mi pé "báwo ni o?" Má sì mú, mo máa n dùbulẹ̀ ni fún àgbàlagbà tí n bá fẹ́ kí, wọ́n sọ fún pé. Wọ́n bèrè lọ́wọ́ mi pé báwo ni o.

Bí mo ṣe ń, bí mo ṣe ń bá bọ̀kún, tí iṣẹ́ bá ti pọ̀ju, bí mo ṣe máa bọ̀, màá kọ́kọ́ jókòó, màá rò ó nù, ọ̀nà tí mo le gbe gbá, ọ̀nà tí mo lè gbé lọ, tí màá fi kọ́kọ́ rí iṣẹ́ yìí ṣe, màá kọ́kọ́ bá ti wá rò ó, màá wo ọ̀nà èyí táa ṣe máa ń pè ní strategy tí mo lè fi ṣe dá, màá tẹ̀tẹ̀rí pé màá bẹ̀rẹ̀ iṣẹ́, màá wo, màá kọ́kọ́ ṣe àwọn èyí tí ó kọ́kọ́ rọrùn, bá ti ṣe àwọn èyí tí ó kọ́kọ́ rọrùn, màá mú sí àbí kí n kọ́kọ́ ṣe àwọn èyí tí ó kọ́kọ́ le ńigbà mìíràn, màá mú sí àwọn èyí tó, tó rọrùn, so bí mo ṣe máa ń ṣe.

Tí wọ́n bá fẹ́ ṣe kòkò amọ̀, wọ́n akọ́kọ́ wa amọ̀, tí wọ́n bá ti wa amọ̀, wọ́n máa bo mirin, torí amọ̀ yẹn ó ti dípọ̀ tí wọ́n bá ti bo mirin, wọn a bẹ̀rẹ̀ sí ní máa ṣe sí ohun tí wọ́n fẹ́, bí ikòkò, wọ́n máa ti ń ṣe bí i size, nǹkan tí wọ́n fẹ́ láti ṣe. Má jẹ́ ó gbẹ diẹ síi, tí ó bá ti gbẹ diẹ síi, wọ́n á gbe sínú oòrùn kó gbẹ, tí ó bá ti gbẹ, wọ́n á mú iná, wọ́n a fi iná wi ara rẹ̀ kó ba fi lè wa solid, kó bá fi lè le dáadáa.

Èmi mo máa ń dé ní àkókò. Bóyá tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ àbí tí mo bá fẹ́ lọ sí ilé ìwé tí ọ̀gá wà sí sọ pé àsìkò tó yẹ ká dé gan-an ni, àbí olùkọ́ wà sọ pé àsìkò tó yẹ ká dé ni yìí, máa ní láti tètè dé bẹ́ẹ̀ kí olùkọ́ wà tó dé àbí kí ọ̀gá wà tó dé nígbà míìrán. Kí ni o máa ń keep to time? Mo máa ń dé ní àkókò dáadáa.

Ti mo ba bi ẹdun ọkàn, ohùn ti mo máa ń sọ lórí fóònù ni, pé màá sọ fún ẹnikẹ́ni tí mo ba fẹ́ sọ ẹ̀dun ọkàn mi fún, màá sọ fún pé "àh, ǹkan tó ń dùn mí lọ́kàn ni o." Bíi bọ́yá mo nílò owó àbí mo nílò oúnjẹ, màá sọ wípé "àh, ǹkan tó wù mí lọ́kàn ni." mo máa n bere ni, ẹ̀bẹ̀ ni mo máa ń bẹ tí màá fi sọ ẹ̀dun ọkàn, máa sọ fún wọn pé, ẹ̀dákún mo ni ǹkan tí mo fe sọ fún yín, ó ní nkan to ń dami láàmú to wúwo lọ́kàn mi.

Mo ṣì máa ń gbọ́ orin yorùbá lórí fóònù mi ni pé, "is either" kí n lo Audiomack àbí kí n lo Spotify ni mo máa ń fi gbọ́ orin Yorùbá. Nígbà mi mo sì máa ń lo èyí tan ń pè ní "YouTube music" máa lò, àbí kí n sì tún "download" e kí n "search" e lórí Chromu, mo máa ń lo àwọn ero tí mo máa ń fi gbọ́ orin Yorùbá ni yẹn.

Àwọn tí a jọ parí iṣẹ́ kan pẹ̀lú ni àwọn, àwọn akẹgbẹ́ mi àbí àwọn tí a jọ ń ṣiṣẹ ní ilé iṣẹ́ la, la jọ máa ń parí iṣẹ́ ó depend. Àwọn ọ̀rẹ́ mi àbí àwọn tí a bá fẹ́ jọ ṣiṣẹ.

Tí mo bá fẹ́ ṣe ìrántì ìtọ́jú ìrìnàjò nínú àwòrán, mo máa ṣí, àbí ì máa ń ṣe ni màá ṣe fídíò, tí màá ṣe fídíò, màá mọ má sì rẹ̀ sórí system olóye tó ń ṣe kọ̀mpútà, àbí kí n lo orí fóònù mi àbò orí flash drive ẹbí tí mo máa ṣe tọ́jú àwòrán síi, àbí kí n sọ pé ó ní, ó ní camera man kí n lọ gbé fún wọn tí ó ṣe títí soft copy, títí hard copy èyí tí a lè rí pẹ̀lú ọwọ́, tá lè fọwọ́ kàn.

Èèyàn lílò ni ṣúù jẹ́ kí èèyàn ní ìfọ̀kànbalẹ̀ àbí kí èèyàn, kí èèyàn báti, kí èèyàn ṣe ṣúùrù ní gbogbo bóyá tí wàhálà bá ṣẹlẹ̀. Kí èèyàn ṣe sùúrù kí èèyàn má fi gbogbo, gbogbo agídí, sùúrù sì jẹ́ patient. Kí èèyàn má fi agídí, ṣe ó sì dá pé kí èèyàn bá ń, tí ìjà bá ń ṣẹlẹ̀ láàárín èèyàn méjì, ẹni kejì gbúdọ̀ ṣe sùúrù torí tí ó bá, tí ẹnìyẹn ò bá ṣe sùúrù, ó lè di nǹkan mí.

Rọ̀rì, ìrọ̀rí, ẹ̀yọ̀kan ni máà ń lò bí tí ó sì tó wà tó, tó ṣe dáadáa tí èyí le gbórí, tí èyí le fi sún, so ẹ̀yọ̀kan ni mò ń ní, mi ò ní ju ẹ̀yọ̀kan, mi ò ní ju ìrọ̀rí kan lọ. Ìrọ̀rí yẹn sì se pàtàkì sí mi gan nítorí tí mbà á lò, mo máa nle fi sún dáadáa torí láìní ìrọ̀rí mi ò le sún dáadáa.

Bí àlejò kan bá wá láti ọjọ́ iwájú ohun tí màá sọ fún nípa òní pé kò ní àyípadà púpọ̀ ó ní àyípadà púpọ̀. A ń lo-a ń lo fóònù àti íńtánẹ́ẹ̀tì fún gbogbo ǹkan, iṣẹ́ púpọ̀ ṣùgbọ́n álàáfíà tún wà. Mo máa ń sọ fún un pé, mo máa sọ fún un pé kí ó má sì má tẹ̀síwájú.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ ní ìgbà mìíràn, kì í ṣe pé mo sì lè ra. A nwa oun ti òun náà láti ẹ́ kọ́ lọ́dọ̀ wọ́n ni. Mo máa ń, kì í ṣe pé mo máa ń ṣe ìlara. Mo máa ń wá òun láti kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ wọ́n ni. Mo ma n ronu iṣẹ́.

Orin ìgbà yìí ó dùn ju títí àtijọ́ lọ bí i bíi ti ayé ìgbàa un lẹ́yìn gángan àti ìlù. Gángan ìlù láyé ìgbà yìí wọ́n lè ti lo kọ̀m̀pútà kí wọ́n fi ṣe bíi ti wọ́n lè lo oríṣiríṣi irú, wọ́n ti ní èyí tí wọ́n ń pè ní ọ̀tunọ̀tun, gbohùn gbohùn ìgbàa un. Ìsíǹ báyì microphone ti wà láti fi kọrin nǹkan tí wọ́n sì lè gbé sí afẹ́fẹ́.